Ètò eré ìdárayá mi kò lọ títí. Eré ìdárayá mi ò ju bóyá kí n máa gbá géèmù pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi bọ́yá lójú ayé àbí ní online, àbí kí èmi àtàwọn ọ̀rẹ́ mi ká lọ wo bọ́ọ̀lù ní ilé ìwé bọ́ọ̀lù, ká lọ wo bọ́ọ̀lù ẹgbẹ́ agbá bọ́ọ̀lù Manchester United, tàbí ká jáde lọ ká ṣeré lọ, ká lọ sí ilé ìjẹun tó dára, tàbí ká wá àwọn obìnrin lọ. Àwọn nǹkan báyìí ni mo fi máa ń ṣe ìdárayá kò lọ títí, kò sì ní wàhálà nínú gbogbo. Ìgbà mìíràn sì rí, mo lè dá wà nínú ilé mi kí n máa wo fíìmù tàbí kí n máa gbá géèmù nínú ilé mi fúnra mi.

Ìrántí ìgbà ọmọdé mi kan tí mo rántí ni ìgbà tí mo ṣe ọjọ́ ìbí oṣù kẹwàá mi àbí ọjọ́ ìbí ọdún kẹwàá mi ní ǹkan bíi ogún ọdún sẹ́yìn. Mo rántí ìrántí yìí nítorí pé ọjọ́ náà jẹ́ ọjọ́ adùn ọjọ́ aláyọ̀. Àwọn òbí mi ṣe ìnáwó gidi fún mi ní ọjọ́ bí, ọjọ́ ayẹyẹ ọjọ́ ìbí kẹwàá mi. Wọ́n ṣe patí ńlá tá ń sì pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àti àwọn ọ̀rẹ́ mi láti wá bá mi ṣe ayẹyẹ àti àjọyọ̀ ọjọ́ náà. Ìdíló fàá tí n kò fi rántí, tí n kò fi gbàgbé ọjọ́ náà tí mo sì rántí rẹ̀ dọ̀ ní ol'òní.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́ torí wípé ní ibi iṣẹ́ mi, ọ̀sọ̀ọ̀sẹ̀ ni olùkákù yóò sọ gbogbo ohun tó gbé ṣe ní ọ̀sẹ̀ náà tí yóò sì fi ìròyìn iṣẹ́ rẹ̀ hàn gbogbo àwa atajọ wa ní ibi iṣẹ́ àti ọ̀gá ilé iṣẹ́. Kódà ojoojúmọ́ ni mo máa ń kọ ìròyìn, gbogbo ohun tí n bá gbé ṣe lọ́jọ́ kan àti ọ̀ṣẹ̀ ni mo máa ń kọ, tí mo sì máa ń kọ sílẹ̀ nínú ìròyìn torí wípé ó di dandan kí olùkálúkú pèsè ìròyìn rẹ̀ ní ìparí ọ̀ṣẹ̀ àti ní ìparí oṣù fún ọ̀gá ilé iṣẹ́ àti gbogbo àwọn òṣìṣẹ́ ilé iṣẹ́ tó kù.

Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀. Mo fẹ́ràn ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ náà ṣùgbọ́n mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ ju ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ lọ torí wipé ìmọ́lẹ̀ òwúrọ̀ ó dára ju ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ lọ. Ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ ò ìmọ́lẹ̀ tó ìmọ̀lẹ̀ òwúrọ̀ àti wípé ìmọ́lẹ̀ òwúrọ̀ máa ń jẹ́ kí agbára wà atí ṣíṣe. Òwúrọ̀ ni ìgbà tí gbogbo ènìyàn máa ń jí láti ṣiṣẹ́ láti múra ṣíṣe gan-an.

Ìmọ̀ tuntun kan tí mo fẹ́ kọ́ ni ìmọ̀ bí a ṣe fi Python àti Power BI ṣe àgbéjáde data. Torí níbi iṣẹ́ mi, data analyst ni mí, a máa ń ṣe àgbéyẹ̀wò data ni. Ó sì wù mí láti kọ́ bí a ṣe ń fi àwọn software Power BI àti Python ṣe àgbéyẹ̀wò data dáadáa, tí yóò gúnrégé, tí yóò sì rẹwà púpọ̀ púpọ̀.